Ṣé mo jẹ́ ènìyàn tió máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan. Mi ò fẹ́ràn kí ǹkan ṣe ǹkan láìní ètò. Mo máa ń fi ètò ṣe ǹkan mi. Mo dẹ̀ máa ń to ǹkan mi ní ètò létò ni kó tó di pé mo dáwọ́ lé.

Ṣé mo fẹ́ràn jiyán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jiyán dáadáa. Ó jẹ́ ọ̀kan lára oúnjẹ tí mo fẹ́ràn jù. Eeh, kàkà tí mo bá rí iyán pẹ̀lú ẹ̀gúsí, mo fẹ́ràn jiyán dáadáa. Oúnjẹ tí mo fẹ́ràn dáadáa náà ni, ó wà lára oúnjẹ tí mo fẹ́ràn jù.

Ṣé mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ ni, tí mo bá yá mọ́tò àwọn ọ̀rẹ́ mi ni ọkọ̀ àwọn ọ̀rẹ́ mi láti lọ síbi kan, màá tẹ̀lé òfin ìyára ọkọ̀ nítorí pé kò iṣe nǹkan tó da tí èèyàn bá sáré jù lọ́nà ju bí ó yẹ kí èèyàn sáré lọ.

Nígbà wo ni mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? A ti máa tó bí ọdún méjì sẹ́yìn nísìnyí. Ìyẹn ìgbà tí mo lọ sí Portharcourt. Wọ́n pé mi fún isẹ́ kan, a sì lọ síbẹ̀ láti lọ ṣiṣẹ́ náà. A ti máa tó ọdún méjì sẹ́yìn nísìnyí tí mo ti rìnrìn àjò fún isẹ́ gbẹ̀yìn.

Báwo ni bátìrì fóònù mi ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ó jẹ bátìrì tí ó máa ń dúró dáadáa. Tí n bá ti fi síná tó dẹ̀ ti full, máa lòó fún gbogbo ọjọ́ yẹn kó tó di pé bátìrì rẹ tó lọlẹ̀. Bátìrì fóònù mi máa ń dúró dáadáa, ó sì máa ń pẹ́ kó tó kú.

Ṣé mo fẹ́ràn ìrìn atẹ́gùn? Óti ó, mo ò fẹ́ràn ìrìn atẹ́gùn. Nítorí pé tí atẹ́gùn bá wọ̀ mí lára jù, ó máa ń jẹ́ kí òtútù pọ̀ lára mi. Mi ò fẹ́ràn ìrìn atẹ́gùn tí ìbéèrè yẹn bá yé mi yege. Mi ò fẹ́ràn ìrìn atẹ́gùn.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ṣé mo máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Ìyẹn ni orí WhatsApp. Lára àwọn áàpù tí mo ń lò, orí WhatsApp ni mo ti máa ń ṣe ìpè fídíò jù. Mo máa ń ṣe ìpè fídíò ní ẹ̀ẹ̀kọ̀kan.

Báwo ni mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Iyen ò ṣe nǹkan tó le fún mi rárá. Máa sáré, máa rí àwọn nǹkan tó yẹ kí n parí, màá kó fáìlì síbi tó yẹ kí n kó sí, màá dẹ́ gbé fún ẹni tó yẹ kí n gbé fún, kó tó di ìgbà tí iṣẹ́ máa tó parí, màá tètè ṣe gbogbo àwọn yẹn, màá de mura ilé.

Ṣé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, ṣùgbọ́n kò wọ́pọ̀. Ẹ̀ẹ̀kọ̀kan nírú ẹ máa ń ṣẹlẹ̀ tí máa ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà.

Ṣé mo máa ń ṣe àwáàdì àwọn alábáṣiṣẹ́pọ̀? Ehn, mo jẹ́ èèyàn tó máa ń ṣe nǹkan ní ètò létò. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìwáàdí àwọn alábáṣiṣẹ́pọ̀. I yen ta bá ti bá aṣìṣẹ́pọ̀ wa dé ibì kan, tí mo bá rí pé ó ṣe pàtàkì fún mi láti ṣe àwáàdí èèyàn náà, mo máa ṣe àwáàdí ẹ nítorí pé láti máa wọnú wàhálà.

Bawo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń jí bí i ago márùn-ún sí ago márùn-ún àbọ̀ ní òwúrọ̀. O jẹ́ nǹkan tó ti mo mi lára. Ìgbà tí mo máa ń jí nìyẹn, ago márùn-ún sí ago márùn-ún àbọ̀ màá ti jí.

Ṣé mo máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ nítorí ó jẹ́ nǹkan tí ó dá kí èèyàn máa fi owó díẹ̀ díẹ̀ sí ọ̀tọ̀. Mo máa ń pa owó pamọ́ nítorí ọjọ́ iwájú àti láti lò ó nígbà tí kò bá sí owó lọ́wọ́ mi.

Ìrọ̀rí mélòó ni mo máa ń lo? Ìrọ̀rí ẹyọ kan náà ni, ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń sábà lo jù. Ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lo. Ẹ̀ẹ̀kan kan tí Ọ̀run bá fẹ́ ro mí ni mo máa ń jẹ kó pé méjì. Ṣùgbọ́n ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń sábà lo.

Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí písà? Mi ò ń fi bẹ́ẹ̀ jẹ písà. N ò le sọ pé nǹkan tí mo fẹ́ràn lórí e ni báyìí àbí báyìí kọ́. Mi ò ń fi bẹ́ẹ̀ jẹ písà. Ṣùgbọ́n ǹkan kan tí bá jẹ́, mo máa ń fẹ́ràn kó ní chicken iyen adìẹ.

Kí ni ètò mi fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni gbogbo ìgbà ni ipé bá ti di ọjọ́ Jímọ̀, màá ti máa gbára di ìyẹn ọjọ́ Saturday, ọjọ́ Saturday ẹn àti ọjọ́ Sunday ìgbà yen ni mo máa ń wọ ball, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí mo dẹ̀ máa ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ètò tí mo máa ń ṣe kalẹ̀ fún ìparí ọ̀sẹ̀ náà nìyẹn, kí n jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Tàbí tí n bá jáde máa jẹ́ ìgbà tí màá fi sùn, tí màá fi sùnrun oṣan.

Nígbà wo ni mo máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ nígbà ìsinmi. Íyen, ìgbà tí n bá lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ weekend, ọjọ́ Saturday tàbí ọjọ́ Sunday ni ìgbà tí mo máa ń fọ àwọn aṣọ mi. Nítorí pé mo kì ń rí ayé ní àárín ọ̀sẹ̀ láti fọ aṣọ.

Ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, màá pe àwọn oníbàárà tuntun nítorí pé nǹkan tí èèyàn gbọdọ̀ ṣe ni èèyàn o gbọdọ̀ dúró sójú kan pé òun ti ná àwọn oníbàárà kan, èèyàn gbọdọ̀ máa wá àwọn oníbàárà tuntun mọ àwọn oníbàárà tó ti wà lẹ́ẹ̀.

Ṣé mo máa ń fi ìpara sá ra? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ra ara. Tí n bá wẹ̀ tán, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Mo sì máa ń gbìyànjú pé ìpara tó da ni mo máa fi ra ara mi. Máa ń fi ìpara sí ara.

Báwo ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Àjọyọ̀ ọjọ́ ìbí mi ó jẹ́ ǹkan pàtàkì nínú ayé mi, ṣùgbọ́n mi ò kí ń fà á lọ titi bayẹn ná. Ìgbà mí, màá kan jáde, màá gbé ra mi jáde, màá ra ǹkan fún ra mi, mò lè ra ago, mà sá ra ǹkan tó bá da fún ra mi. Ìgbà mí, màá kan jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a de máa lọ jẹun, a sá máa lọ gbádùn ara wa, ṣá bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ìbí mi nìyẹn.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Lekan kan mo ma ń ṣe ìdárayá ní ẹ̀ẹ̀kọ̀kan kan. Nítorí pé ó dáa fún ara, ó de dáa fún èmi gẹ́gẹ́ bí ènìyàn, ó de dáa fún àwọn ènìyàn náà láti máa ṣe ìdárayá. Mo máa ń ṣe ìdárayá.

Ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀? Ìgbà tí mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, màá ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bí ẹẹ̀mẹ́jì sí ẹẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ yẹn bá ṣe lọ àti gẹ́gẹ́ bí àwọn oníbàárà bá ṣe fẹ́ sí. Ṣùgbọ́n mo máa ń ní ìpàdé bí ẹẹ̀mẹ́jì ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Irú kọ̀ǹpútà wo ni mo ní? Kọ́m̀pútà tí mo ní nọní HP, HP laptop. Ó jẹ́ ìyẹn kọ̀ǹpútà ìgbékérémí HP. Mo fẹ́ràn HP dáadáa nítorí pé, bátìrì rẹ̀ máa ń pẹ́ ó sì máa ń ṣiṣẹ́ dáadáa. Kò kì í gbóná bí àwọn kọ̀ǹpútà tó kù. HP jẹ́ kọ̀ǹpútà tó dáa gan-an ni.

Báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi? Ẹ bi mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi náà ni pé, tó bá ti ń di ìgbà ọdún Kérésìmesì, màá ń lọ sí ilé, màá lọ rí àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi àti ìyá mi. A máa wá papọ̀, a jọ máa ń ṣe ayẹyẹ ọdún, bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi nìyẹn.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

Àkókò wo ni ọjọ́ tí mo fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù náà ni ìrọ̀lẹ́ mọ́ alẹ́. Nítorí pé iṣẹ́ máa ti parí nígbà yẹn, ojú ọjọ́ náà dè máa tii, ó ti máa wà dáadáa. Ìrọ̀lẹ́ sí alẹ́ ni àkókò ọjọ́ tí mo fẹ́ràn jù.

Ṣé mo mọ àwọn aládùúgbò mi dáadáa? Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Ehn, tofí jẹ́ pé tí ènìyàn tuntun bá wọ inú àdúgbò, wọ́n máa bèrè bí ènìyàn yẹn ṣe jẹ́. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Àkókò mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ni bíi ago mẹ́fà abọ̀ sí ago méje. Nítorí pé mi ò fẹ́ràn kí ilẹ̀ ṣú jù kí n tó jẹun. Ago mẹ́fà bọ̀ sí ago méje, òun ni mo máa ń jẹ oúnjẹ alẹ́

Báwo ni mo ṣe máa ń rí i dájú pé ọjà mi dára? Tí n bá kókó fẹ́ ra ọjà, mo máa ń lọ sí ibi tí wọ́n ti ń ta ọjà tó dára. Mi ò kí ń wo iye owó tí mo fẹ́ rà, mo màá lọ sí ibi tí ọjà wọn ti dára. Èmi náà de máa ń rí pé ọjà tí ó dára ni mo máa ń tà fún àwọn ènìyàn nítorí ọjọ́ iwájú.